Ṣé o ti dúró lílọ ẹ̀rọ ayárábiásẹ́ fún ọjọ́ kan rí? Mi ò dúró rí torí kò sí. Ojoojúmọ́ ẹ̀rọ náà là ń lò. Bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, ẹ̀rọ náà ni kò sí ojo kan kò lè lo ẹ̀rọ ayárábiásẹ́. A fi tí èèyàn bá sọ ẹ̀rọ rẹ̀ nù. Kì í sì ń ṣe ohun tí eyan lè sọnù bá ń nà. Bá sọnù gan, a w'owó tia rà míi. A gbọ́dọ̀ ní àìló torí ohun n ni ọ̀nà àtijẹ́ àti ìmúwá ní ìsìn.

Ìgbà wo ni o kẹ́yìn lọ rí dókítà? À, mo ti pẹ́ tí mo ti lọ rí dókítà pé kò wò mí o torí èmi mi sábà ń sáré. Tọ̀ kò ní ìdí kí mo fẹ́ lọ rí dókítà fún màá m'agbó nílé má sí jẹ fruit máa jẹ oúnjẹ tó dáa. Kò ní ìdí ká lọ rí dókítà. Bí oyinbo ṣe sọ, oyinbo lẹ̀ tí ó jẹ aapu lójo kan ó sun ọjọ́ àti rí dókítà sí wájú. Èmi náà mo máa ń jẹ aapu lójoojúmọ́

Kíni o máa ń wọ̀ nígbà tí o bá lọ sùn? Tí mo bá fẹ́ lọ sùn, kò sí ntin mo wọ aṣọ tí mo wọ̀ náà ni. Ìgbà mí dẹ̀ máa bọ́ ṣọ, màá sì wọ ṣòkòtò penpé àmọ́ kò sí. Àwọn ajẹbọ́na máa ń wọ ṣọ, wọ́n sì máa ń wọ aṣọ tó fà in wọ̀n a dirẹsi bí wọ́n bá lọ sùn bí gbátí wọ́n lọ ibìkan. Èmi ti ń níbi ti ń lọ. Ìgbà mí pẹ̀lú jíǹsì mi gan máa takaka má sì sùn. Ilé ayé ò le bí gbogbo ẹ ṣe rí inú. Bó la fẹ́ ṣe ṣí?

Kókó ẹ̀kọ́ wo, kókó ẹ̀kọ́ wo ni o fẹ́ràn jù nígbà tí, nígbà ìwé? Nígbà tí a wà ní ilé'wé, kemistri ni mi fẹ́ràn jù àti Maasi torí àwọn náà rorun jù. Lóòótọ́ náà, àwọn èèyàn ń sá fún wọn torí wọ́n lárùn ló le, àmọ́ àwọn ni tó jẹ́ pé tó bá ye ẹ, èèyàn ò ní wàhálà kankan. Ó kan bá ti kà bá lẹ kan bá ọ ká nù, ọjọ́ ti esamu bá dé, o sì pass láìní bẹ́rù. Àmọ́ àwọn èyí òkú táwọn èèyàn wá ṣe pe o rorun, ti wọn ṣe pé kò lè wọn ló le juu torí wàkàa wé wa tún wé kàa, k'ọ̀to lè pass.

Ṣé o ní àìsàn ìkórira sí oúnjẹ kan? Èmi ò láì san ìkórira sí oúnjẹ kankan torí oúnjẹ tí èmi ò bá le jẹ kò níìdí kí tiẹ̀ soun tio da sí. Màá sì kọjá, màá kóra mi lọ. Hn, bo ṣe rí nú. A máa ń kórira sí oúnjẹ kan ni a máa ń rí, èèyàn máa mọ pé èèyàn burúkú léyẹn. Kò ní ìdí, èmi ì sèyàn burúkú, kò sì ní ìdí kí n kórira sí a, oúnjẹ kankan. Ayé ò le, oúnjẹ tí ò bá le jẹ, wa sì kó ọ bẹ, kò nídí.

Báwo ni o ṣe máa ń jí ní òwúrọ̀? Ní òwúrọ̀ mo máa ń jí, bí ó ṣe máa ń gba mi, mo máa ń fi, ah, ìrántí sí i tí wọ́n ń pè lá àláàmù, ìgbà mí kan máa máa jí fúnra mi. Nígbà tín bá wá jí, màá sáluwala, nkan akoko tí mo máa ń ṣe nu, màá wa lọ kírun torí n gbodo fi irun ṣeré. Ta bá dé gbogbo nǹkan yòókù ta bá lá fẹ́ ṣe, a máa ṣe jẹ́ẹ́jẹ́. Àmọ́ bí mo ṣe ń jírun, nǹkan àkọ́kọ́ tí mo ṣi ṣe ni máa kírun torí pé mo máa dúpẹ́ fún ọlọ̀run pé ọba tó jí mi lá, tó jí mi láyo tá.

Nígbà wo ni o keyín ní àla bùrúkú? Mo, àla bùrúkú tó wọ̀n nígbà tí mo wà ní kékeré, mo mọ́ ń lá alá nàá. Àmọ́ láti ìgbà tí mo ti dàgbà ọlọ́run òjé jẹ́ bẹ́. Mo ti làla bùrúkú keyín nísinyí o tó ogójì ọdún. Ọlọ́run ṣì ṣe kí ṣe pé mímọ́ ṣe tèmi náà, mímọ́ ṣe Ọlọ́run ni. Àmọ́ àlabùrúkú kò da, a bá èèyàn jẹ́, a mú èèyàn máa ṣe gan, a mú èèyàn fún àwọn òbí èèyàn ní bẹ́ẹ̀ rú. Àmọ́ Ọlọ́run ti ṣe nísìnyí kò ṣe n tí je àla bùrúkú mọ́.

Ṣé o mọ bí a ti ń ya àwòrán, ya àwòrán, àwòràn kan? Tọ̀, èyí tí wọ́n n fọwọ́ ya, mi ò mọ̀ bí wọ́n ṣe ń yàá lẹ́yìn ká yọ̀ camera kí n snapù. Eléyìí tí àwọn èèyàn ń yà tí wọ́n n fọwọ́ ya hun, mi ò mọ̀ọ́ ṣe láti ìgbà tí ati wà ni kékeré kí i ṣe ń témi ń bá wọn ṣe. Àwọn tí wọ́n sì mọ̀ọ́ ṣe náà wọ́n mọ̀ọ́ ṣe wọ́n ti ẹ̀ ti sóọ́ dọ̀nà owó nísìn. Wọ́n ń gbowó gidi lórí rẹ̀ o. Àmọ́ mi ò mọ̀ọ́ ṣe nsì dààmú ara mi torí kòsí oun tí mo fẹ́ fi.

Ṣé o mọ́n ná ara rẹ? Kìí té ẹ sọ yóò wá fẹ́ yé mi, ọmọ té ẹ fẹ́ sọ bibi. Àmọ̀ tó èmi mọ́ná owó sára mi ó tó bá ṣeré lọ́ fẹ́ sọ torí láìṣẹ́ pé ìyá mọ́wọ́ á ná sára rẹ̀ torí ó dín ẹ́ dán ni. Ilẹ́ ayé ní sí bó bá náwó àwọn èyàn ba o ná. Bó ṣe rí nú. Nígbà náà n tí mò ń ṣe fúnra mi nu, mò ń ná ọwọ̀ fún ra mi.

Báwo ni o ṣe máa ń ṣètò ọwọ́ iṣẹ́? Tọ́, ti towo iṣẹ́ ọwọ́ mi kọ́ ló wà torí èmi kọ́ ni mò ń ṣe ìṣarí rẹ̀. Àwọn tí wọ́n ń ṣètò rẹ̀ wà, wọ́n sì ṣe bí wọ́n ṣeṣẹ, ni ti ti wá àwa máa ń tẹ̀lẹ́ ẹ in tiwọ́n bá ní ká sẹ́ni, bí wọ́n ṣe ní a ṣiṣẹ́ re, bó ṣe yẹ ká ṣeni. Tí wọ́n bá ní a wá, a wá, tí wọ́n bá ní a máa wá, a ní wá torí ayé ò lé níìsín. Ìgbà mi gan-an, àwọn èèyàn ni wọ́n kàn fún ara wọn n wàhálà. Wọ́n ti ṣe nǹkan kalẹ̀ fún o o, ó ni o kí n fẹ́ ṣe mì, kó yẹ kó rí be.

Ṣé o ti lé ẹnìkan kúrò ní iṣẹ́ rí? Ẹ̀mí i ṣe HR, àwọn HR náà ń lé le èhun kúrò bó ni mo ti fẹ́ lé èèyàn kúrò níbí iṣẹ́, àwọn ń wá èèyàn kùnra ni. Nígbà tí mo bá lé èèyàn euro níbí iṣẹ́, èmi nìkan a dá ṣíṣe náà. Tọ̀, èmi sì ń wá bí èmi àtàwọn yóò ṣe ṣiṣẹ́ ni tíṣẹ ó lọ géregé kí ṣe pé èmi nìkan wọn ó fi ṣiṣẹ́. Tọ̀, kí ńi ànfàní pé èèyàn wá lé èèyàn kúrò níbí iṣẹ́ kò sí àǹfààní èèyàn ò gbọ́dọ̀ bá wọn ṣe torí kò da.

Oṣù wo ni wọ́n bi ọ? Wọ́n bí mi ní oṣù October, oṣù tó jẹ pé oṣù tó dani, oṣù tó ṣe gẹ́rẹ́gẹ́, òṣì jẹ́ oṣù tí àwọn ènìyàn fẹ́ràn. October náà ni oṣù tí Nigeria gba independent, tó sì jẹ́ pé oṣù tí gbogbo wa inú wa ń dùn. Oṣù October jẹ́ oṣù tó dáa, gbogbo ọmọ tí wọ́n ba sì bí ní October wọ́n jẹ́ ọmọ gidi, ọmọ tí wọ́n ní wàhálà.

Ṣé ó máa ń kọ ǹkan ní, ó máa ń kọ ǹkan lórí ìntanẹ́ẹ̀tì? Béè, mo ń kọ ǹkan lórí ìntanẹ́ẹ̀tì gidi gan. Ìntanẹ́ẹ̀tì ti di, a mu ayé tòrò, a mu ayé mọ̀lé. Tí o bá fẹ́ mọ ǹkan, o lọ bẹ̀ easily wá sí se n tí o fẹ́ ṣe, wá mọ̀ lọ. Kò sí pé a ń lọ dáamu àwọn èèyàn mọ́, àbi a n rò bó láse fẹ́ ṣe. Ìntanẹ́ẹ̀tì jẹ́ ǹkan gidi tó si da ọje aàlúbarikà fún gbogbo àgbáyé.

Ṣé o máa ń fi àwọn fáìlì rẹ pamọ́ sórí cloudu? À, èmi fi fáìlì mi pamọ́ sórí cloudu. Ǹjẹ́ ẹ ní cloudu kan kan bó ṣe wọ́n. Fáìlì mi nbẹ lórí fóònù mi ni. Àmọ́ nǹkan kan tó wà ṣẹlẹ̀ ni pé tó bá ti sọ fóònù nù báyìí, mo sọ àwọn fáìlì nu. Òun tí mo fẹ́ ṣiṣẹ́ Le lórí nù gas kíá. Mo fẹ́ kí wọ́n má jẹ bẹ mọ́. Lágbára ọlọ́run, màá wá máa fa àwọn fáìlì mi sórí cloudu ní ọjọ́ mẹ́ta. Kádì bá rí, àírán kí nì bá máa ríi padà nígbà tí mo bá sọ fóònù mi lónìí tí ẹ ń sọ fóònù.

Báwo ni o ṣe máa ń tọrọ àforíjìn? Àforíjìn ke, màá sọ fún ẹní tí mo bá ṣẹ̀ ni, foríjìn mi mo ti ṣẹ̀ṣẹ̀ bayi, mo ṣẹ̀ báyi. Èmi ó ṣe bí obìnrin, àwọn obìnrin ni kaka tí wọn ó tọrọ àforíjìn, wọn a sọ di wàhálà, wọn a sọ di ẹkún, kò nidi ẹkún, waa sàláyé fún ni ohun tó ṣẹlẹ ohun tó ṣẹlẹ̀ re. Mo sì fẹ́ ko foríjìn mi, soo ti foríjìn mi. Nígbà tí eeyan bá si lóun foríjìn ọ̀ oro tán, kò dàbí àwọn èèyàn tí wọ́n ò ní, wọ́n ò ní wá aforíjìn directly, wọ́n ò sì fẹ́ káwọn eyan foríjìn wọn.

Báwo ni o ṣe máa ń bá àwọn ẹlẹ́gbẹ́ iṣẹ́ ṣiṣẹ́? Àh temi bá mọ̀ pé eeyan ẹlẹ́gẹ̀ẹ́ iṣẹ́, èmi bá a ṣiṣẹ́ gidi gan. Èmi naa ó fi iṣẹ́ lẹ̀ náà ni. Toga wa ba dé, yóò wa dé, ó wáa sọ fún wa pé, "bawo là ṣe ṣiṣẹ́, a ṣiṣẹ́ dáadáa." To eni to mú wa ni, èmi i bá ẹlẹ́gẹ̀ẹ́ ṣiṣẹ́. Ẹni tó ń ṣiṣẹ́ kárakára, tó ò fi iṣẹ́ lẹ̀ ni èmi mo bá ṣiṣẹ́. Oga tó fẹ́ ká sì ṣiṣẹ́, ká ṣiṣẹ́ dáadáa, tó fẹ́ ká yege, á fún mi ní ọ̀rẹ́ iṣẹ́ tó jẹ́ pé ó lá o ní, à, à, ṣaka isẹ́ ni kí ṣe, tó ṣe, tó jẹ́ pé ń sá fún ṣe.

Kí ni o máa ń ṣe nígbà tí o bá dúró dè nǹkan? To in tí mo máa ń ṣe ni pé nígbà tí mo bá dúró nǹkan, mo máa ń sàdúà sọ̀ Ọlọ́hun. Màá mọ owó ni tin dúró dè yí, tí ó bá ti ẹ wọlé kíni mofẹ́ ṣe ọ̀nà mi mo fẹ́ gbà á, màá ṣe plan kalẹ̀. Torí nǹkan mi ìgbà mí ọ̀ tí fọ̀ ká sí tí ó sì jẹ́ pé kò ní wá, bọ́ ṣe ní wá. Tí ọ bá wá ní second plan a, ó máa dọ̀ ọ́. Àmọ́ o bá ti ní second plan, ayé ò le, kò le dùn ọ́ kankan.

Kí ni àwọn ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́ fún ìṣe rẹ? Ìmọ̀ tuntun mo fẹ́ kọ́ fún ìṣe mi oun ni software tí wọ́n ń lò, àwọn ẹ̀rọ tuntun tí wọ́n ń lò níbi iṣẹ́, ó sì lọ́pọ̀lọ́pọ̀ wọn, àmọ́ bó mo ṣe fẹ́ kọ́ náà ni tó jẹ́ wàhálà. Ọ̀nà atije, atí mu la ń wá, a tún ń lọ kọ́ṣẹ́ ibó mi, àmọ́ iṣẹ́ tí mo fẹ́ kọ́ náà ni, èyí software kí n pẹ́, tí wọ́n ń pè ní AB software, ẹ̀rọ ìṣe iṣíṣe kan ni, ó sì dá púpọ̀ tí mo fẹ́rán, ó ni mo fẹ́ mọ̀ lo, ní ọjọ́ mẹ́ta tí mo fẹ́ kọ́ye.

Báwo ni o ṣe máa ń ṣe ìdúnadúrà? À, ìdúnadúrà nǹkan kan ní tó gbọ́dọ̀ mọ̀ ọ́n ṣe, bó bá ṣe àwọn ará ọjà ó sì yan jẹ, tí n bá kọ́kọ́ dọ́jà, màá béèrè Éèlòó ni nǹkan tí ẹ ń tà wọn bá wa sọ fún mi, màá wò ó ṣe mo mọ iye tẹ́ńtà, tí bá mọ iye tẹ́ńtà, màá pín owó náà sí méjì, háàfù ni màá kó, ìdajì rẹ̀ màá sọ fún wọn pé mo fẹ́ rà, tí bá mọ owó rẹ̀, màá rọra yọ díẹ̀ lórí rẹ̀, màá sọ fún wọn tí wọ́n bá gbà màá sì, tí wọ́n bá gbà, màá sì fi odò wọ́n lẹ̀. Ìdúnadúrà tẹ̀mi ju báyìí.

Báwo ni ó ṣe máa ń ṣe àkópọ̀ fún ìrìnàjò? Bí mo bá fẹ́ rìnrìnàjò tí mo fẹ́ rìnrìnàjò, màá plani rẹ̀ kalẹ̀, màá ṣe tán è ní kalẹ̀ torí pé bó ti yẹ kó rí nú, màá wò pé kíni àti kíni mo fẹ́ mú lọ, ijọ́ mélòó mo fẹ́ lò kí n mo fẹ́ se n bẹ̀, eleyi náà tó lọ́tọ̀, ó yẹ wò fi owó tí mo ní di tí mo fẹ́ mú lọ, ó sì tún kọ́ mi pé kíni àti kíni mo ní, kíni mo dá ní. Tí èyan ò bá plani, yóò yálẹ́ nú.

Ṣé o máa ń fi aṣọ ìbora bo ara nígbà tí o bá fẹ́ sùn? Dandan nílé oun. Inu òtútù láwà, December láwà ní ìlú wa Nàìjíríà, ẹni tí ò bá fi ìdábora bora hun, ó mọ ìyà lẹ́nu torí pé òtútù mú, ìlú sì le. Boṣe yẹ́ kórí nù torí hun èèyàn fi ni láti dáa sọ́bora torí òtútù àmọ́ ìgbà mì ẹlómíì ko sin tó kan á túntàn fáńkà bí àwọn mìí ṣe ń ṣe ǹkan tí wọ́n ń ṣe nu kò sin ń tó kàn wọ́n.

Ṣé ọ̀wọ́ aṣọ àkúyọ rí ní ibi iṣẹ́? Eléyii emi ò mọ̀ tí ẹ ń sọ, bí aṣọ àkúyọ rí bíi tí wó. Níbi iṣẹ́ a máa ń wọ aṣọ tó da, kì í ṣe pé aṣọ pé ńkálùkù wọ̀ ni. Aso tó bá wu ọ̀ lọ́wọ́ wa kò ṣáṣọ pé à, eléyìí lé wọ̀, eléyìí lé wọ̀ wa. Wọ́ aso tó bá ti wu o, sá à bora. Ma ri ìhòhò mọ́ si rinrin ènìyàn burúkú, kán wo pé responble, bí iṣẹ́ títí wá ṣe rí nú kò jù ba n.

Ṣé o máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún? Eléyìí dandan ni, ọ gbọdọ̀ fàwọn èèyàn lẹ̀ láì fọwọ́ fikún fún wọn, bí ilé ayé ṣe rí nùu. Tọ bá fẹ́ ma se pé ọ̀gá ni ọ́ ọ̀gá ni ọ́, wọ́n ò ní fọwọ́ kun, wọ́n á ṣiṣẹ́ rádaràda. Àmọ́ ńgbà tọ bá fọwọ́ kun fún wọn àwọn gan ò níhun tọ́n fẹ́ ṣẹ, inú wọn á sì dùn, bó se wù wọ́n gbogbo yín á jọ ṣiṣẹ́, iṣẹ́ á sì lọ gérégé. Kọ́lọ́hun ó sàánú wa.

Ìgbà wo ni ọ kẹ́yìn lọ sí ọjà? Tọ́, ọjà nílé ibí tí èèyàn ń lọ lójoojúmọ́ ní ọjọ́ mẹ́ta tó kọjá. Mo lọ bá ìyàwó mi ra ohun tí wọ́n pé ni pampers fọ́mọ tuntun tá ṣẹ̀ṣẹ̀ bí. Ọjà sì kún lé, àmọ́ ká mọ́ fọ́ra gbọ́ra ká mọ́ ṣe gbogbo ẹ lọ́jà ni ó mú mi tí mi ò fi fẹ́ lọ ọjà, àmọ́ bó ni èèyàn fẹ́ ṣe ṣí, tí ọlọ́run bá kọ pé èèyàn ò lọ ọjà, èèyàn lọ ọjà náà ni bí nǹkan ṣe rí ná. Àmọ́ nínú ọjà un gaskia kò fún mi lọ́kàn bále kí mo má lọ bẹ̀.

Báwo ni o ṣe máa ń ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé rẹ? Àsìkò iṣẹ́ wà, àsìkò ìgbésí ayé mi sì wà. To bá jẹ́ àsìkò iṣẹ́ ni mi, bá wọn ṣe nǹkan kan mi tò jẹ́ pé níta. Bí o bá jẹ́ àsìkò ìgbésí ayé mi ni, to báa gbé iṣẹ́ wáà na, máa sọ fun wọ́n pé kò sí ohun tó kan mi pẹ̀lú iṣẹ́. Àsìkò iṣẹ́, màá ṣe ohun tí ó ṣe, ti o di ọ ba sì ní ìsìn, màá ṣe é.

Ṣé o fẹ́ran oúnjẹ tó ní ata? À ọmọ Yorùbá ní mi ò mo fẹ́ran oúnjẹ tó ní ata gidi gan. Kódà ẹni tó báa ń jẹun tí ó ní ata, ọkan o mọ́ rín, kò sì yẹ ki ọkan máa rìn yàn. So àwọn elédè mí tí a ń bá gbé bíi àwọn Hausa de, wọn ò fẹ́ran oúnjẹ tó ní ata. Òúnjẹ tó ní ata ó da ó sì dara púpọ, àmọ ko máa pọ̀jú torí pé nígbà mìí o máa mú ulcer wá ó sì lè pa yan. Bẹ́ẹ̀ ni, àmọ́ oúnjẹ tó ní ata, oúnjẹ tó se pàtàkì ní lára ẹ ọmọ Èda ènìyàn gidi gan.

Báwo ni o ṣe máa pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ? Torí èmi bá àwọn ọ̀rẹ́ mi pín owó náà, oní kálukú lówo títìẹ̀ Tí a bá fẹ́ ra ǹkan, tí ó bá wù pé tòun fẹ́ ra, tòun fẹ́ gba òun, yó kúrè, yó sì rà, àì yẹ kí pín owó wa ṣọ́nà kan. Àì yẹ kó owó wa ṣọ́nà kan, oní kálukú máa ń náwó rẹ̀ lápò ara rẹ̀ ni. Kò sí ànfààní pé ká máa pín owó láàrin ara wa, kò sí t'a fẹ́ fi ṣe.

Ìgbà mélòó ni o máa ń fọ ọwọ́ lójúmọ́? Àwon ọ̀rọ̀ pàtàkì ni ojo ojúmọ́ báyìí mo máa ń fọ ọwọ́ ju ẹ máàrùn lọ torí màá kì'run. Ìgbà tí mo bá fẹ́ kí'run, màá fọ ọwọ́. So anytime tí mo bá fẹ́ f-- kí'run, màá fọ ọwọ́, màá fọ, màá fọ. Ń tò sẹ̀lẹ̀ ní mo màá fọwo jú bí gbà bí márùn-ún lọ, bọ̀ lọ̀run ṣé kátà ni nítorí á kí rùn, á sì sáluwalá.

Bawo ni o ṣe máa ń kojú àsìkò ìparí iṣẹ́? Àṣìkò ìparí iṣẹ́ wà pé tẹ̀ èyàn bá fẹ́ parí iṣẹ́, ẹ̀mi sì máa ń ṣíṣe dáadáa kásìkò tó tọ, tó rí àsìkò ìparí iṣẹ́. Màá jo jẹ́ free one fún mi tí màá le sinmi, màá sì le mura pé mò ń lọlé. Ẹ̀mi ò kí ń fi iṣẹ́ lè sí odí gba tó jẹ́ pé tí gbogbo ẹ̀eyan bà tó kurọ́ tán ká wa máa kè, papapa pa fẹ́ kúro n ibi iṣẹ́".

Kí ni o máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan? Hm, òwúrọ̀ kè, kò sí ohun tí mò ń ṣe ju tí mo bá jí lọ, kí n múra bí iṣẹ́ náà ni. Bí bá kókó kírùn, máa sì múra lo sí ibi iṣẹ́, bó ṣe wà nù, kò lè, ayé ò lé dé bípé máa ṣe pàápàá máa mọ pé kí n mọ fẹ́ ṣe, kí n mọ fẹ́ mú, kí n mọ fẹ́ jẹ, ayé tí jù bá ń lọ kí olórun kó ṣàánú wá.

Ṣé o máa ń dé ní àkókò? À, olọ́ún bemí ṣe emi e fiṣẹ́ sere, wọ́n sì wá mú àkókò mi, à, à, pẹ̀lú important and important. Bí mo bá ṣí kókó ṣeré, wọ́n sì wá dé, máa sọ wá gún máa mú ọ̀, mú ọ gba, lagbara ọloun. Máa sọ npe ago mewa n mon bo wa laago mewá mú. Bí mó bá ṣí kókó fi ṣeré tòlẹ́, kí wọn sì wá ní kí ẹ wá ṣí kókó ṣeré, ẹ ṣí kókó wá, ó wá pé, ẹ̀, dé ẹ mú ni tòlẹ́ ń fani kí ẹ dé ẹ sí mú ni, dé ẹ mú lẹ́kọ̀ọ̀ kókó.

Báwo ni o ṣe máa ń ṣe ètò àwọn ìsọ̀rọ̀ ní àárín àwọn ẹlẹgbẹ́? Ní àárín ẹlẹgbẹ́, mo máa ń sọ̀rọ̀ bó ṣe ye ká rí ni, mi o ní sọ̀rọ̀ bí ẹni tí ó ní, ah, ija, mio sì ńi sọ̀rọ̀ bí ẹni tó jẹ́ pé o fe maa ride awon èèyàn, màá sọ̀rọ̀ jéjé jẹ́ ni, màá sì gbọ òhun gbogbo àwọn yòókù náà tí ọ̀rọ̀ tèmi tó bá jẹ́ pé òun ko, kii soun ló wá n wájú, àgbọ́ tẹ́nì tó wá wájú, èyí ò le bó ṣe rí nu.

Wákàtí mélòó ni o máa ń ṣiṣẹ́ lójoojúmọ́? Wákàtí tí ìṣẹ̀ tẹ̀mi gbà mi ni pé wákàtí mẹ́jọ, àmọ́ ni ìgbà tó yá won sun sí méjìlá. Won ni awon o ṣán ohun tan pè ní over time fún mi kí n le ma ju àsìkò lọ. Ohun to wà dùn mí ní pé kò tiẹ̀ wá si áṣíkò isímin kankan lójoojúmọ́ wákàtí méjìlá, lójoojúmọ́ wákàtí méjìlá, kò wá ni ásìkò isímin kankan. Tọ́ àmọ́ à ń bé olohun ni ki olohun ba wa wa ona ibo mi naa. Kàlì ń sinmi, ṣe àlùkò fún alúbọ̀ kàlì máa sinmi, ó ṣẹlẹ̀ pẹ̀lú agbára ni.

Ṣé o máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn? Aye o kọ lẹ́tà mọ́ nísin bó ṣe wà ní Gmail. Tí ṣọ́ọ̀fù gbogbo nǹkan, a ní Gmail, a ní WhatsApp tàn. Bíi bá ṣe pé nǹkan kan tó wà very serious bí i àwọn tó máa ń wá iṣẹ́ kò sọ̀rọ̀ lẹ́tà mọ́ láyé nìsin. Aye tí lájú gbogbo eleyii lọ, kí Olorun kó bọ̀ wá lásìrí káwa na. Ká lè máa tẹ̀lé ohun tí tẹkinọ́lọ́ọ̀gì gbe wa fún wa. Àbí ewo ni ká máa kọ lẹ́tà? Lẹ́tà ká máa kọ lẹ́tà o wa n nu òsì fún àwọn tió lòwo.

Ṣé o ní ìrora nígbà tí, ìrora nígbà tí ọ bá ń sọ̀rọ̀ ní iwájú àwọn ènìyàn? Emí ní ìrora o torí mi ò ní sọ̀rọ̀ tí ò ní dùn mọ́ ènìyàn. Maa kọ́kọ́ ronú nínú ọpọlọ mi, sọ̀rọ̀ tí mo fẹ́ sọ so boo lara mu, sì ó ní pa wọ́n láya, sì ó sì ní bí wọ́n nnú, mọ̀ ọ́n ṣe kù, mọ̀ ọ́n ṣe kò kéré lẹ́ẹ̀mu. Emí e sọ̀rọ̀ pàṣapasà bí ẹni tí ò lọ́pọlọ torí ẹni pé bi nbá sọ̀rọ̀ láàárín àwọn ènìyàn kódà bó ti pé kí n ò jẹ ìgbàgbọ́ fúùlí, wọ́n á gbéńdú ètí wọn, wọ́n á fẹ́ gbọ́ ohun tí mo ń sọ, ògò ni fọ́lohun oba feleun.

Nígbà wo ni o máa ń gẹ irun rẹ? Bó ṣe wa, irun mi ọ̀sẹ̀ mẹ́ta mẹ́ta mò maa ń fi ń gẹ. Lágbàra olórun, irun mi i ṣe irun ti ń je aye dáadáa ọ̀sẹ̀ mẹ́ta. Ìgbà mí òsù kan gan, kódà ìgbà mí o maa tọsún méjì gan, a mo ní ìṣin yii ko tu tọ osú méjì mó tó rí. Tí n bá gẹ, màá rí bí ẹni táyọ nínu prison. Ti n bá gẹ irun, mò ń fà ẹni mó ò le gbà ọmọ ọkùnrin. Ọ̀sẹ̀ mẹ́ta ni ìrùn mi bó ṣe wọ̀n. Ó ti ṣe fún ọ bà. Ó máa mú méjì lánàá ni bó ṣe rí inú.

Ṣé o mọ bí a ti ń da ọkọ̀ dọ ni ohun ìdojúkọjú? Ìdojúkọjú èmi ò ṣe gbọ́dọ̀ kọsẹ lẹri. En tun mọkọ wa ni o mọ bí wọn ṣe ń da ọkọ ju ni ìdojúkọjú. Èmi ò mọkọ wa débi pé atẹ wa ni ṣe mọ ma ṣe. Kọla sanu bí mo ń gba ara mọ́tò ni ṣe ma kọ baṣe ń kọ, baṣe ń wakọ̀, kí ẹmi lẹ ríi ma baṣe ń wakọ̀. A má lo ni jẹ ara burú ani ìdojúkọjú. Kí ọlọ́run ṣánú wa.

Ṣé ọ mọ́ wọ ìborùn? Ìborùn kẹ̀, obìnrin ló ń wọ ìborùn, kí lọkùnrin fẹ́ fi ìborùn se, Ọlọ́run ò ní jẹ́ ká rí láburú. Obìnrin gan irú ìyàwó tèmi gan kò gbọdọ̀ mọ wọ ìborùn, kí ní wọ́n fi ìborùn se, ìjáàbù ni wọ́n n wọ̀. Àmọ́ ìborùn jẹ́ pé nkankan tó jẹ́ pé àwọn tí wón ò ń mẹ̀sìn dáadáa, tí wọ́n sì n wòó pé àwọn ó borí ihun tí wön n lò náà nù-un. Gbogbo àwọn ìyà wa nkankan nkankan, ìborùn ni wọ́n n lò. Àwọn ìbòrùn ò n se nkan tó yẹ́ kí obìnrin máa lò, ìjáàbù ló yẹ kò obìnrin máa lò.

Ṣé o ti lọ sódè rí? Tí ń bá òde rí bawọ̀ ni mo ṣe fẹ́ ṣe ìgbéyàwó. Wọ́n sì gbéyàwó mi lóde mọ́ de odé àwọn èyàn rí, à sì jẹun àjẹ́ amọ́lá àje gbogbo ẹ ẹran nláńlá, àmọ̀ nkàn ti chańjì. À yọ sódè bí i ti tẹ́lẹ̀ mọ̀ọ́, ká mú ẹran, ká pa ẹran, ká ṣe gbogbo ẹ. Àmọ́ àdùpẹ̀ fún olọ̀huǹ de, àwo eyán ṣán jẹun wo jẹ́ amọ́lá, wo jẹ ìrẹsì, wo jẹ tuwo, wo jẹ gbogbo tó bá wà ní bẹ̀, caki gan, wo tu bá wọ̀n gé.

Ṣé ó rọrùn fún ọ láti dárí àwọn ènìyàn jí? Àti dárí àwọn èeyan kí se nnkan tó lẹ́ bí ẹeyan ba mo bi eeyan ṣẹ̀ n sẹ̀. Tí o bá lọ fẹ́ lọ gbára fún wọn lẹ́yìn ọtí ìjọ lẹ́nu tí wọ́n ò ní gbà fún ọ àmọ́ tí ẹ̀ ń bá rọra lo bí kí mọ̀ tó lo ọgbọ́n orí àti dárí àwọn ènìyàn ó le ó sì dání wọn ju bọ́nsì yẹn lọ. Àwọn ènìyàn kò lè dání.

Ṣé o máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́? Iṣẹ́ temi ò sí tó kan pẹ̀lú ìròyìn, ẹ, iṣẹ́ tiwa ni ká ṣiṣẹ́, ká sì mọ̀ pé mo ṣe mo ṣiṣẹ́ to. Ìròyìn ní ìsìn t'eeyan bá kọ, ó di, ó di wàhálà. Àwọn ọ̀gá-ọ̀gá ojú wọn bẹ̀ ni ó wà. Mó si ranti ti o bá ṣe pé wàhálà ṣẹlẹ̀, kò sí tó fẹ́ dá eeyan pomọ́ ìròyìn kíkọ, kiko, kí Ọlọ́run ṣán anú wa, kó jẹ́ kí iṣẹ́ wa kó lókè, kó lókè, kó di eeyan giga.

Ṣé o máa ń ṣe ìtọ́jú àwọn ọjà? Òja ni bí mo maá ṣé ń ṣe ìtọ́jú wọn, èmi ò mọ̀ torí tẹ beere yi o fẹ́ yà mí lẹ́nu. Ẹ̀gbẹ́ mi ni ẹ̀rí, kíni mí sì mọ̀ ni kò yé mi gásí a. Àmọ́ bí ọ̀nà ti wọ́n fi mí sí, bí a máa le máa bùṣẹ́, bí a sì máa bùnmi, àá ṣègbé sí i.

Kíni àwọn ǹkan tó wà ní àpo-owó rẹ? Erin yin n pámí, ẹni tó wà lá àpo-owó mi, ìgbà tí è n solè tè fẹ́ mo mo yemi lọ́wọ́ mi tán. Ówo mkí n lo wáńbẹ, kò sí paper, kò sí sí key, àmọ́ ìgbà mi gbogbo ẹ náà ni o wáńbẹ. Paper o wáńbẹ key o wáńbẹ? Àti àwọn ǹkan mí gan tí ó yẹ kí a mọ̀, ó ń wá wọn níbí bẹ́ẹ̀. Àmọ́ lọ́wọ́lọ́wọ́ táa wà bà yìí, kò sì ńkan mí níbí bẹ́ẹ̀, lẹ́yìn owò.

Ṣé o ti fún ní ẹ̀jẹ̀ rí? Tani, tani leni ń tóun to need ẹ̀jẹ̀ tí mo ti fún rí? Ẹ máa kọ̀ iwé, bi eni pe e nkọ̀ iwe omo bí ọmọ kékeré. Mi ò fún eeyan lẹ̀jẹ̀ rí o, bó ṣe wa yen, èmi gan-an n ki ń fẹ́ jẹ ní kí ń má fún eeyan lẹ̀jẹ̀ kí ń má ba láye. Ẹni tí ń fún ní lẹ̀jẹ̀ lemi náà, ẹni tí woń fún lẹ̀jẹ̀ lemi náà, tiẹ bá ní ẹ̀jẹ̀ tie fe fún mi máa gbà. Tọ́ ẹní bóyá mi ò fún èèyàn ní ẹ̀jẹ̀ rí, àmọ́ ní agbára ọlọ́run tí àláfíà bá dé tàn màá máa fún ènìyàn ní ẹ̀jẹ̀.

Orin wo ni o fẹ́ràn jù? Èmi ni sẹ́n tó fẹ́ràn orin, tó bá sẹ́n tó fẹ́ràn orin, mo máa ni wàsíu abi osupa. Àmọ́ kò sí ohun tó kan pẹ̀lú orin. Kò sí ohun ayan. Èmi tí mo fẹ́ràn jù ni tí a fi bọ́ọ̀lù kí n wo bọ́ọ̀lù. Mọ́ gbádùn orin, kò sí ohun tó kàn mí pẹ̀lú àwọn olórin. Tó bá sẹ́n tó rí èmi gẹ́gẹ́ bí ọlọ́rọ̀ orin lè rí wá ní ẹran, láì yí wá. Mo sì ṣẹ̀ṣẹ̀ sín orin, orin tó wọlé lọ́wọ́ tí o bí lọ bá Jésù pé èmi ni kí a ní wọn kọ́ orin fún.

Báwo ni o ṣe ń mo, bá, báwo ni o ṣe ń mo se ibáṣépọ̀ pẹ̀lú àwọn alábàáṣiṣépọ̀? Tò, àwọn alábàáṣiṣépọ̀ wọ̀nyẹn ni tọ́ jẹ́ bí ọ̀rẹ́ tó ì jẹ́ pé ìyẹn, ẹ̀yin ó bá wọn ṣiṣẹ́ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀, o kò gbọdọ̀ bá wọn jà, o sì gbọdọ̀ bá wọn, àṣìń, táwọn náà ń fẹ́ kankan wọn, o ṣiṣẹ́ géégéé, ẹbíṣẹ́ sí jẹ́ ikú jẹ́ ni, o ṣiṣẹ́ sí ń mú iṣẹ́ ọkẹ́ ìparí iṣẹ́, ẹmi ò bá wọn jà, ọ̀rẹ́ ni mo máa ń mú wọn.

Báwo ni o ṣe ma ń kí àwọn ènìyàn. Kíkí àwọn èèyàn ò le, gbogbo ẹni tín bá rí tí mo mọ̀ ni máa ń sì kí bá yẹ pé Mùsùlùmí ni, ma ṣe "As-salamu alaykum" tí ó bá ṣe Mùsùlùmí ni, ẹ káàsán ẹ káàrọ̀, ìyá o, bàbá o. Bó yẹ kó rí nù, bó bá ṣe Mùsùlùmí ni, sàlámọ̀ kan náà ni "As-salamu alaykum wa rahmatullahi" láti ṣe eléyì kò le, a kí àwọn ènìyàn ẹlòmí máa ń ní ká kí àwọn èèyàn ní ìmúlò kíkí kíkí bí wa yẹ pé wàhálà wà, kò sí wàhálà kankan.

So wo ni o fẹ́ràn jẹ jù? Èso yìí tí àwọn Yorùbá ń pè ọ́ támi lọ ni mo fẹ́ràn, àwọn Ìgbò pè ọ́ támi lọ ni mo fẹ́ràn jẹ jù. Amo àtiẹ àìmookọ́ t'àwọn Yorùbá ń pè. Àmọ́ ọsàn tó ń pè ní orange, ọ̀nà náà mo ń láìké ló sì ń so òun gídígan. Bi inú bá púpọ̀, inú bá le tí ò rí bẹ̀ yá, wọ́n ní kí èèyàn mú ọsàn. Ọsàn wà lára àwọn èyí tó jẹ́ pé èmi náà ò fẹ́ràn, mo sì fẹ́ràn rẹ̀ gídígan.

Báwo ni o ṣe máa ń tọ́jú ekanáà rẹ? Ah, èékáná kí ọlọ́run ṣàánú mi ni o, èmi máa ń jẹ ni o. Kí ọlọ́run bò mí láṣìrí kín má ṣe jẹ mọ́, bó ṣe wà un, cutter wà, nail cutter wà, ọbẹ wà, scissors wà. Àmọ́ ẹnu báyìí eyín jẹ-- mo fi jẹ gbogbo ẹ tán, kí ọlọ́run ṣàánú mi, mo ń jẹ èékáná bí ọmọ kékeré tàn, àsikó sì ń bọ̀ wá tí n ní jẹ́ mo máa lágbára olọun, máa wọ báwo lá ṣe fẹ́ ṣẹ́ sí i.

Ṣé o máa ń sáré? A! Mò ń sáré gidi gan o tẹ́lẹ̀, àmọ́ nísinsìnyí tọ̀, kò sá ti kò à tíì máa sáré mọ́ torí iṣẹ́ pọ̀, gbogbo ẹ̀ náà ló di. Àmọ́ kẹ̀kẹ́ mó gùn nìsìnyí tí mo fi ń mú ara tí ó fi kù pé kí n má sáré mọ́. Amọ́ gbà tí Ọlọ́run bá ṣe tí ara bá balẹ̀ déédéé kí àsìkò iṣẹ́ náà ṣì gbà mí láyè máa máa sáré ṣé eré àárọ̀ àárọ̀ ti àwọn ẹ̀yàn máa ń sàn, èmi ni ó máa sá kí n lè rí gbòó ni ara mi ó ṣe rí.

Àkókò wo ni ọ́fíìsì rẹ ń ṣí? Ọ́fíìsì wa máa ń ṣí ní aago méje àárọ̀, o si ó sì ti padà ní agogo mẹ́fà ìrọ̀lẹ́ bí ó ṣe wà ní ẹni tó bá tètè dé ibi iṣẹ́ yó rí owó rẹ̀ déédéé ẹni tí ò bá tètè dé ibi iṣẹ́ kò ní rí owó rẹ̀ déédéé wọ́n yọ nínú owó rẹ̀ bí ó ṣe rí nú n.

Ṣé o ní ìforúkọ sílè ní ilé ìdárayá? Èmi o lọ ilé ìdárayá kí n fẹ́ lọ sin níbí bẹ́ẹ̀. Òṣù kan mi ń bi kankan bó ṣe wọn ò kọ mi lẹ́yìn ibi iṣẹ́ àti yàrá mi kò sí bí i kann tí orúkọ wà. Kíni mo fẹ́ lọ se ní ilé ìdárayá? Ẹni tí ń lọ ilé ìdárayá bí àwọn boys tí ó lọ́kọ tí ò ní ìyàwó ń lé ni. Àwa ta ní ìyàwó ń lé báyìí kò sí ń tó kàn wá pẹ̀lú eléhun. Kí olọ́hun sá sàánú wa ni.

Ṣé o ní ẹ̀rọ olóńgbò nílé rẹ? Tò, èmi ò mọ̀ tí ẹ̀rọ olóńgbò ń jẹ́ ní Yorùbá. Ọmọ Yorùbá gidi sì ni mí. Tò, bóyá nǹkan mí lè wa fẹ́ sọ ni èmi ò mọ̀. Mo mọ̀ tí ń jẹ́ ẹ̀rọ olóńgbò. Mi ò rò bí mo gbọ́ rí. Ó lè jẹ́ ǹkan mìí ni tó jẹ́ pé tó sì dáa ti e sọ, àmọ́ èmi ò mọ̀, mi o sì gbọ́ rí bó ṣe rí níyen.

Ìgbà mélòó ni o máa ń lọ fọ ẹnu rẹ lójúmọ́? Fífo ẹnu o je nǹkan tó pá patàkì púpọ̀. Èmi sì máa ń fọ ẹnu mi lẹ́ẹ̀mejì, màá fọ láàárọ̀ tí bá tó fẹ́ sún máa tún fọ, bó ṣe rí nú. Kò sí, kò le jù ba n lọ kí èèyàn fọ ẹnu ọmọ me nu mọ́. A sì máa lè orun ẹnu jìnnà. Àmo awòn èèyàn mi ò fẹ́ ẹ fọ. Kódà ti e bá fun elòmi ni advice kó fọ ẹnu, yóò di wàhálà bí bá pẹ́ e fẹ́ naa, bí bá pẹ́ e fẹ́ ṣe nǹkan tí ò dáa fún.

Báwo ni ó máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ? Àjọyọ̀ ọjọ́ ìbí, ọjọ́ táwọn nepo máa ń celebrate ni àmọ́ ọmọ tálákà bí wa kò ṣàjọyọ̀ kankan lọjọ́ná. Lẹ́yìn kìn kánjú lároo kin ṣádúrà fún ara mi ó tán kò sọ̀rọ̀ mi ń bẹ ma. Ẹlòmí a pé party wọn ṣẹ̀ ayẹ́ye, wọn sì jókòó, wọn jó wọ́n pe onílù. Àmọ́ ẹmi tẹ̀mí omi ọ̀lẹ ló ń lẹ́yìn kí n ra biscuit kín ṣe sádaka. Ó parí nìyẹn kòlohun gbẹ wa ju, kòlohuń sọwa ju èmi lọ.

Ṣé o ti rin pẹ̀lú ọkọ̀ ojú irin rí? Ehn, mo gùn kan ọjọ́ orí fún gba dé àmọ́ mi ò gùn lọ ìjìnà. Mo sì yan lọ wọ ọkọ̀ náà ni mo sì wọnú rẹ̀. Mi ò wá rin lọ́jú irin rí àmọ́ mo ń gbádùn a pe ni jú kàn émi náà wọ́n nú ọjọ́ mi máa gbádùn rẹ̀, màá rí bàá awon yẹn ṣí ń wọ. Tọ, bọ́yá àlúkúlàka tó ń bẹ̀ nbẹ̀ àwa naa orí, àmọ́ kò jù mí ọkọ̀ mi tó dáa káni yẹn sì fẹ́ràn púpọ̀

Kí ni o máa ń jẹ ní òwúrọ̀? Òwúrọ̀ o jẹ́ ǹkà kan tí ẹ̀yàn o ṣe bó ti ṣe wa hun Òwúrọ̀ ounjẹ́ òwúrọ̀ o gbodo ní agbára púpọ̀ tea àti búrẹ́dì ni awa máa ń jẹ láàárọ̀, igbàmíì, iṣu àti ẹyin. Ó depend lórí n ta bá rí, tolajun bá si je ari, òun ni n ti a wá n jẹ.

Báwo ni o ṣe máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà? Mo máa ń múra sílẹ̀ pe ọwọ ẹni tań fẹ́ tí mosi mọ pé wọ́n fẹ́ rà, òní tí mo máa ń múkalẹ̀ fún wọn torí náà kín ṣe oun dawapọ̀ na nú, oun to dawapọ̀ ní káwo oun tan fẹ́ rà káàwọ̀ oun to jẹ tan bá rà ínú wọn odún è bí ìpàdé mi bí ìmúra sílẹ̀ mi ṣe rínú fún ìpàdé oníbàárà.

Oúnjẹ wo ni ọ mọ bí a tí ń sè dáadáa? Rice and beans ni o. Mo sì wá un rice and beans ni. Èyí tí wọ́n pè ní ìrẹsì àti ẹwà tí n bá sì máa sè é dáadáa. Mo sì like re gbogbo ìgbà mo fi ń ṣe. Ó si dùn, ó dùn jẹ, ó si wá hun. Tó kí Olórun ṣánù wá, n tí ẹ̀eyan mọ̀ n jẹ náà nu, ìgbà mí a tún ró àmàlà a tún ṣẹ̀ ẹ̀fọ́ sí.